Àkókò alẹ́ nínú ọjọ́ ni mo fẹ́ràn jù. Nítorí pé ó jẹ́ àkókò tí mo máa ń sinmi ní iṣẹ́ tí mo ti ṣe ní àti òwuro. Àkókò yìí jẹ́ àsìkò láti sinmi, àsìkò láti bá àwọn olùbágbé, àsìkò láti bá àwọn ẹbí sọ̀rọ̀, láti bá wọn dámọ̀ràn, láti bá wọn ṣeré. Àsìkò yìí jẹ́ àsìkò tó dára gan-an fún oorun sísun, ó sì jẹ́ ìkan nínú àwọn àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Mo ní ọgbà kékeré kan sí ẹ̀gbẹ́ ilé mi, níbi tí mo máa ń gbin àwọn èso sí. Ibẹ̀ mo gbin ọsàn síbẹ̀, mo gbin ìbẹ́pẹ, mo sì gbin ọ̀gẹ̀dẹ̀. Tó sì jẹ́ pé ní ore-koore ni mo máa ń ká àwọn ẹrẹ̀ oko ní inú ọgbà náà. Ìgbà tí ó bá jẹ́ ìgbà òjò, mo fẹ́ràn láti máa gbin ẹ̀fọ́, ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo ṣe tí mo lè jà fún tí bá nílò nílé. Kò ní di pé mò ń lọ sí ọjà kankan. Bí ẹ bá ti wọ inú ọgbà mi, màá rí àwọn nǹkan èlò tí mo lè lò nílé. Èyí fún mi ní àǹfààní láti mọ àǹfààní iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ tí àwọn bàbá ńlá wa ṣe. So iṣẹ́ ọgbà yìí jẹ ó.

Bẹ́ẹ̀ ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà. Ètò ààbò kọ̀ǹpútà tí mo ní jẹ́ fún ìkan fún inú kọ̀ǹpútà, ikan fun ìkan fún ìtá kọ̀ǹpútà. Ètò ààbò yìí jẹ́, onínú yìí jẹ́ èyí tí a máa ń lò láti lè dáàbò bo kọ̀ǹpútà wa fún, fún àwọn èyan tí ó fẹ́ wọ inú kọ̀ǹpútà wa, èyí tí àwọn olóyìnbo máa ń pè ní hacker. So ètò ààbò yìí ó máa ń ran kọ̀ǹpútà wa lọ́wọ́ láti lè, láti lè mọ̀ tí àwọn ẹnikẹ́ni, àwọn ẹnikẹ́ni bá fẹ́ wọ kọ̀ǹpútà wa, láì jẹ́ pé ó jẹ́ ẹ̀ wa. Yóò sì sọ fún wa wípé àwọn èyan kọ̀ọ̀kan báyìí ò wọ́n fẹ́ wọ inú kọ̀ǹpútà wa. Ètò ààbò yìí sì ti jẹ́ ǹkan tó ti ràn mí lọ́wọ́ púpọ̀ láti mọ̀ láti dáàbò bo kọ̀ǹpútà mi. So ètò ààbò títa kọ̀ǹpútà, èyí ni a máa ń pè ní kọ̀ǹpútà case. Eléyìí ni mo rà láti dáàbò bo kọ̀ǹpútà mi fún jíjábọ́, fún pé, pé àìmọ̀ọ́mọ̀ jíjábọ́ àti gbogbo ẹ̀. Èyí sì ti ran kọ̀ǹpútà mi lọ́wọ́ láti ní ìgbé ayé tó ga gan. So mo ní ètò ààbò kọ̀ǹpútà.

Bẹ́ẹ̀ni mo máa ń beere ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ìgbà púpọ̀ wà tó jẹ́ pé mò ń lọ sí ibi tí mi ò tìí de tẹ́lẹ̀, èyí sì máa ń mú kí n mà mọ ọ̀nà ibẹ̀. Ṣùgbọ́n tí bá ti páàkì sí ẹ̀gbẹ́ ẹ kíni tí bá ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn. "Ẹ jọ̀, mò ń lọ sí ibi báyìí." Àwọn ènìyàn yóò sì tọ́ka sí mi wọ́n ó sì sọ pé, "Ibi báyìí," ní kẹ́gbà. Èyí sì máa ń ràn mí lọ́wọ́ gidi nígbà tí mà ń rìnrìn àjò. Èyí sì mú mi nígbàgbọ́ púpọ̀ nínú àwọn ènìyàn pé ènìyàn dáadáa sì ń bẹ ní àwùjọ wá.

Rárá o, owó tí mò ń gbà kò dára tó kò sì tẹ́mi ní ọrùn. Nítorí pé pẹ̀lú bí orílẹ̀ èdè wa ṣe ń lọ yìí, owó tí mò ń gbà kò tó nǹkan kan bá èsì iye tí èèyàn ń ná ní ojúmọ́ ní orílẹ̀ èdè wa yìí. Eyí sì máa ń bá mi nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé àwa tí a kàwé, tí a kẹ́kọ̀ọ́, owó tí à ń gbà ó ṣi kí ó kéré kéré sí owó tí ó yẹ kí a máa gbà tó bá jẹ́ pé orílẹ̀ èdè wa dà dáa ni.

Mo fẹ́ràn láti máa ṣètò àwọn email mi, bí tí bá n tí email òún bá wà nípa ibi iṣẹ́ mi n ó ṣètò wọn sí ojú kan, àwọn email tó wà nípa iṣẹ́ n ṣètò wọn sí ojú kan, àwọn tí ó wà nípa òwò n ṣètò wọn náà síbí kan, àwọn tó wà pẹ̀lú ilé akẹ́kọ̀ọ́ ìkẹ́kọ̀ọ́ n ṣètò wọn náà síbí kan. Èyí ni mo fẹ́ràn láti máa ṣe ní ìgbà tí ó bá gbà mí ní ààyè. Ó lè jẹ́ ọjọ́ ìsinmi ni mo máa, ni mo máa ṣe wọ́n, So mo máa n ṣe wọ́n ní àsìkò tí ò dáa ni ó sì gbé wọn sí àsìkò tó yẹ àwọn email náà.

Bẹ́ẹ̀ni, WiFi mi jẹ́ ara tó. WiFi mi jẹ́ lára nǹkan tí ó máa ń mú nu mí dùn tín bá wà nílé. Nítorí pé WiFi yìí jẹ́ nǹkan tí mọ máa ń mú yangan ní gbogbo àdúgbò nítorí bí ó ṣe yára tó. Àwọn ará àdúgbò mi àwọn ọ̀rẹ́ wọ́n sì fẹ́ràn láti máa wá sí ọ̀dọ̀ mi nítorí pé wọ́n mọ̀ pé WiFi mi ò yára gidi gan. Tí nǹkan o bá lọ tí wọ́n bá ní sáfísì ní ọ̀dọ̀ wọn, wọ́n fẹ́ràn láti máa wá sí ọ̀dọ̀ mi nítorí pé wọ́n mọ̀ pé WiFi mi ní agbára láti fi sáfísì sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí kọ̀m̀pútà wọn. WiFi yìí jẹ́ nǹkan tí ó máa ń gbọ́n mi ní owó díẹ̀. Ṣùgbọ́n tí a bá wo àǹfààní tí WiFi yìí ṣe fún mi, a máa fi ojú fo owó tí ó ń gbọ́n, ó ń gbọ́n ni. WiFi yìí jẹ́ ẹ́ tí mo máa ń lò fún, tí mo máa ń lò nílé fún àwọn iṣẹ́ mi. Ó sì ń ṣe àǹfààní púpọ̀ fún àwọn alábàgbé mi náà pẹ̀lú.

Oṣù Ọpẹ́ ni mo fẹ́ràn jù, èyí tí àwọn olóyìnbo mọ̀ sí December. Oṣù yìí jẹ́ ìkan nínú àwọn oṣù tí mo fẹ́ràn jù, nítorí pé ó jẹ́ àsìkò tí gbogbo ẹbí, gbogbo olójúmọ̀ máa péjọpọ̀ láti wá ṣe ayẹyẹ Kérésìmesì àti láti ṣe ayẹyẹ ọdún titun. Mo fẹ́ràn àsìkò yìí púpọ̀ nítorí pé ìgbà tí ní fún gbogbo ẹbí láti péjọpọ̀, láti ṣe, láti lọ sóde, láti ṣe eré àríyá, láti bára ẹni sọ̀rọ̀, láti gbani nímọ̀ràn. Ibi-- oṣù Ọpẹ́ yìí, oṣù Ọpẹ́ yìí jẹ́ oṣù tí ó máa ń jẹ́ oṣù ànfààní fún wa láti kẹ́kọ̀ọ́, láti gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn àgbàgbà wa, láti kí ẹbí pé pa pọ̀, kí àṣìjọ dáná, kí ìgbà kan, ìgbà mí wà tó sì jẹ́ pé a máa ń ṣe, eh, ìdáná ránpẹ́ láàárín àwa ọmọ. Èyí sì ni tó ti máa ń mú ọdún náà, oṣù ọdún náà dùn dáadáa, tó sì máa ń mú oṣù Ọpẹ́ nílo kannínú àárín àwọn oṣù tó kù.

Há! Rárá o, mi ò kí ń sábà sùn ní ọ̀sán nítorí pé ọ̀sán jẹ́ ìgbà tí mo máa ń wà ní ibi iṣẹ́ òjọ́ mi. So ọ̀sán jẹ́ ìgbà tí mo máa ń, tí mo máa ń ní iṣẹ́ láti ṣe. So kò kí ń gbà mí ní ààyè láti ṣe iṣẹ́ rárá. Èyí sì máa ń mú kí ìgbà mi kó rẹ̀ mí tí bá ti délé ní alẹ́. Ó wù mí lọ́pọ̀lọpọ̀ pé, pé kín le màá sùnrun ọ̀sán, ṣùgbọ́n ààyè ni o gbà mi tí mi ò kí ń fi sùn orun ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá, mo sì fẹ́ràn láti máa ṣe ìdárayá. Àwọn ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe ni gbígbá bọ́ọ̀lù, wíwẹ̀ lódò. Àwọn ìdárayá yìí máa ń mú kí ara mi kó jí pépé, ó máa ń mú kí ara mi kó wà ní àlàáfíà. Mo fẹ́ràn ìdárayá èyí tó pàtàkì jù, gbígbá bọ́ọ̀lù. Nít'orí wí pé, tí n bá gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn akẹgbẹ́ mi, gbogbo ara mi yóò sì wà dáadáa, ara yóò sì, ẹ̀mí ìdárayá náà tí èèyàn bá ń gbá bọ́ọ̀lù, yóò sì ń fún ẹ ní ìlera pípé.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Mo fẹ́ràn láti máa tọ́jú gbogbo àwọn fáìlì tó ṣe pàtàkì sínú àpò fáìlì mi, èyí tí mo máa ń gbé sí ibi tí ó, ibi tí ó dára jù lọ ní nínú yàrá mi. Nítorí pé púpọ̀ nínú àwọn fáìlì mi jẹ́ àwọn, àwọn fáìlì akẹ́kọ̀ọ́, fáìlì tí mo gbà ní ilé ẹ̀kọ́ gírámà, tí mo gbà ní ilé ẹ̀kọ́ yunifásítì. So àwọn fáìlì yìí ṣe pàtàkì gan tí ó sì yẹ kí a máa jù kákàkiri. Mo sì fẹ́ràn láti máa tọ́jú fáìlì nítorí pé ó ṣe, ó ṣorú eeyàn tí ó jẹ́. To sì ṣe pé tí o bá nílò fáìlì hun, ó fún ẹ ní àǹfààní láti lè mú jáde ní ibikíbi tí a ti igbaàkúù gbà tí o bá nílò rẹ̀.